Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ nítorí mo fẹ́ràn orin gan-an. Mo máa ń kọrin sókè, mo sì máa ń kọ kẹ́lẹ́ náà nítorí pé akọrin ni mí. Mo fẹ́ràn orin kíkọ. Bí mo wà nílé balùwẹ̀, mo máa kọrin kẹ́lẹ́. Bí mo wà nílé ìdáná, mo máa ń kọrin kẹ́lẹ́. Bí mo wà lójú títì tí mò ń rìn ní pópónà, mo máa ń kọrin inú ọkọ̀ mi kẹ́lẹ́ náà torí mo fẹ́ràn orin kíkọ.

Oríṣiríṣi bàtà l'èmi máa ń wọ̀. Bo bá ṣe bá òde mu ni bàtà tí mo máa wọ̀. Àkókò náà, bo bá ṣe bá mu ló máa jẹ́ kí n mọ irú bàtà tí mo máa wọ̀. Tó bá jẹ́ wípé inú òjò ni, bàtà òjò ni mo máa wọ̀. Tó bá jẹ́ wípé mò ń lọ fún eré ìdárayá ni, màá wọ bàtà kanfasì. Bo bá jẹ́ wípé mò ń lọ sí òde ni, o ní irú bàtà tí n màá wọ̀. Ó lè jẹ́ sílípàsì tó ga àbí pẹlẹbẹ, ó sì lè jẹ́ àwọn bàtà gíga ni mo máa wọ̀. Oríṣiríṣi bàtà l'èmi máa ń wọ̀ gẹ́gẹ́ bí mo bá ṣe bá òde mu.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Oríṣìíríṣìí lẹ́tà ni mo ṣì máa ń kọ. Mo máa ń kọ lẹ́tà sí ọ̀rẹ́, mo máa ń kọ lẹ́tà ọ́fíìsì, mo ṣì máa ń kọ lẹ́tà ìdúpẹ́, lẹ́tà ọpẹ́. Mo ṣì máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà náà, àwọn tí wọn ò lè kọ́ tí wọ́n mọ̀ bí a ti ń kọ. Mo máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Mo fẹ́ràn kí n wà ní òru nítorí pé ànfàní òru ni ìdákẹ́jẹ́ tó wà níbẹ̀. Ó má Ó máa jẹ́ kí oorun dùn ń sùn. Àkókò yìí lọ́pọ̀lọ̀ máa ń silẹ̀ tí ara máa wà ní ìsinmi. Ó máa ń jẹ́ kí ènìyàn lè sun dáadáa. Ó tún jẹ́ àkókò tó jẹ́ wípé mo fi máa ń gba àdúrà tí máa ń fi ṣe àṣàrò, tí ma fi, tí ma fí ń ka bíbélì mi nítorí àkókò ìdákẹ́jẹ́ tí òru jẹ́. Mo máa ń mo fẹ́ràn kí n wà ní òru. Ó máa ń jẹ́ kí gbogbo ọpọlọ mi kó tutù kí n lè ronú dáadáa. Atẹ́gùn tútù máa tún fẹ́ ní ìgbà yẹn tí ẹ ma tó ń rí oorun tó da tó máa jẹ́ ká ara pé ó máa ń mú kí èèyàn rí oorun bẹ́ẹ̀ sùn.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ nìyí, èmi ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi ní ibi iṣẹ́. Nítorí èmi máa ń bọ̀wọ̀ fún wọn, ẹni tó bá bọ̀wọ̀ fún yàn máa bọ̀wọ̀ fún wọ̀n náà. Èmi máa ń pọn wọ́n lé, èmi kì í fojú tẹ́mbẹ́lú wọn rara. A jọ máa ń ṣiṣẹ́ pọ̀ dáadáa. Bo bá yẹ ká pín iṣẹ́ ni, a pín iṣẹ́ yẹn a sì ran ara wa lọ́wọ́, ta bá nílò a ti ranra wa lọ́wọ́. Bí èèyàn kan ò bá ti è ṣiṣẹ́ dáadáa, èmi kì í fi ẹnú tẹ́mbẹ́lú ẹ̀. Mo máa ń bá a ṣe, màá ṣe ìrànlọ́wọ́ dípò kí n máa sọ wípé à o ò ṣiṣẹ́ yẹn dáadáa láti mú u wálẹ̀ láràá. Ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ dáadáa láàárín àwọn ẹlẹ́gbẹ́ mi, èmi máa ń gbóríyìn fún wọn, mo máa ń kí wọn, màá ń kí wọn. Mo sì máa ń ṣiṣẹ́ láàárín àwọn ẹlẹ́gbẹ́ mi ni, mo sì máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Nítorí pé ẹ̀rọ ọlọgbọ́n ó dára gan, ó mú ayé rọrùn, ó mú ayé rọrùn fún ènìyàn. Mo ní fóònù ọlọgbọ́n tó jẹ́ pé láti inú ilé mi, màá pe ẹni tó wà níluu òyìnbó, mo máa ń lò ó fún pípé. Fóònù ọlọgbọ́n tí mo ní mo fi ń ya fọ́tò pàápàá torí ó ní oríṣiríṣi áàpù lórí rẹ̀. Mo sì ní kọ̀ǹpútà ọlọgbọ́n náà. Mo ní láptọọ̀pù tí mo máa ń lò. Mo sì ní aago ọlọgbọ́n náà tí màá ń fi ṣọ́wọ́ mi. Mo ti è máa ń lo eleyii fún ìrìnsẹ̀ mi, fún ìgbésẹ̀ mo máa ń lò o. Mo ní ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi.

A! Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rin o. Mo fẹ́ràn rẹ̀ gidigidi nítorí pé ó máa ń pa ìrònú rẹ́. Àwọn àlọ́ apanilẹ́rin ó máa ń mú kí gbogbo èrò búburú tó wà nínú ọkàn èèyàn gan kúrò. Ó ma ń ràn yàn lọ́wọ́. Ó ma ń mú yàn rẹ́rìn. Ó ma ń mú ìbànújẹ́ kúrò nínú ọkàn. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rin gidi o. Mo fẹ́ràn rẹ̀

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni bí i vanilla. Mo sì fẹ́ràn ṣokoléètì yẹn naa. Ó máa ń dùn ní ẹnu, ó máa ń dùn ní ẹnu ice cream. Ó jẹ́ ohun tí ó tutù tó sì máa ń fún ni ní ọkàn tutù pàápàá nígbà tí ọjọ́ bá gbóná. Mo fẹ́ràn ice cream torí ó dùn, ó sì rọrùn láti jẹ ó tutù. Ó máa ń mú ọkàn mi balẹ̀, ó máa ń fún mi láyọ̀. Mo fẹ́ràn ẹ̀. Adùn tí mo sì fẹ́ràn nínú ice cream ni bí i vanilla, bí i ṣokoléètì yẹn. Mo fẹ́ràn rẹ̀, ó dùn lẹnu.

Èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ó rọrùn, ó sì ń tọ́jú àkókò pàápàá, ó sì dáa fún ààbò. Nítorí wípé ẹ̀rọ ìgbésókè ó máa rọ̀ yàn lọ́rùn láti fi gbé ẹrù tó wúwo. Nítorí ohun tí agbára èèyàn ò gbé, tó yẹ kí èèyàn lo ẹ̀rọ ìgbésókè fún, tó ìyàn fi agbára ẹ ṣe, ó léwu, ó lè ṣe èèyàn léṣe. Èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè fún ààbò, ó sì máa ń pa akókò mó. Fún èmi ó sì máa ń ràn mí lọ́wọ́ láti lè gbé ohun tí agbára mi ò gbé, ohun tó wúwo láti lè bá mi gbé sí òkè. Èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè.

Bẹ́ẹ̀ni èmi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé gbogbo ọ̀nà kọ́ ni èèyàn mọ̀, gbogbo nǹkan kọ́ léèyàn mọ̀, wọ́n dẹ̀ ní "a bèèrè ọ̀nà kì í ṣìnà". Èmi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí kí nǹkan tí mo fẹ́ ṣe kí n lè tètè ṣe kíákíá, ibi tí mo fẹ́ dé kí n lè tètè dé bẹ̀ ní àkókò, èmi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń ṣètò àwọn méèlì mi léleyì, mo máa ń pín wọn sí àpótí tí mo sì máa ń fi orúkọ wọn sí ní kọ̀ọ̀kan. Àpótí tó jẹ́ ti iṣẹ́, èyí tó jẹ́ fún ti àwọn ọmọ tó jẹ́ pé ti ilé ẹ̀kọ́, èyí tó jẹ́ fún ti owó, mo máa ń pín gbogbo wọn sí àpótí wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀. Èmi sì máa ń fi àmì sí èyí tó bá ṣe pàtàkì tó jẹ́ wípé mo gbọ́dọ̀ ṣètò è kíákíá, màá ti fi àmì sí i, èyí tó yẹ fún èyí tó yẹ kí n dá sí kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀, màá ti fi àmì sí wọn. Èyí tí ò bá dẹ́yẹ kí ó wà lórí méèlì tí ó yẹ kí n parẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀, mo máa pa wọ́n rẹ́ kó má ba kàn pọ̀ rẹpẹtẹ sórí méèlì mi. Èyí tó bá dẹ́yẹ kí n tọ́jú sí inú ipò kan nínú méèlì mi náà tí à ń pè ní ákáfù, màá rọra fi síbi àfikún lẹ́gbẹ́ẹ́ kan níbẹ̀ náà. Bí mo ṣe máa ń ṣètò àwọn méèlì mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi má n ṣeré ìdáàni, mo má n ṣeré ìdáàni dáadáa. Mo má n ṣeré ìdáàni nítorí pé ó ma ran ọpọlọ lọ́wọ́. Ní ìgbà mii gan mo má n bá àwọn ènìyàn ṣeré ìdáàni nítorí pé ó ma mú ìbáṣepọ̀ tó dánmọ́rán wá láàrin ènìyàn. Mo má n ṣeré ìdáàni, ó ma n jẹ́ kí ọkàn gan kó wà láyọ̀, kí ó ma mú ìbànújẹ́ kù lọ́kàn níbi tí mo ti n ṣeré ìdáàni tí mo tún n bá àwọn ẹlòmíì ṣeré ìdáàni.

Kò pẹ tí mo kẹ́yìn lọ wo eyín mi ní, kò tí to oṣù méjì báyìí nígbà tí ibìkan fẹ́ máa ró mi ni mo lọ wòó. Lẹ́yìn ìgbà tán si bá mi wo eyín náà, wọ́n bá mi, wọ́n, wọ́n, wọ́n tu bá mi fọ̀, tu bá mi fọ̀

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé bí n bá ti jí ní òwúrọ̀ Saturday, kín bọ́ sínú ọgbà wa torí a ní ọgbà tó tóbi tó fẹ̀. Kín rìn, kín ṣe ìgbésẹ̀ mélòó kan, kí n ṣe ìdárayá. Lẹ́yìn tí n bá ṣetán, kín bọ́ sí balùwẹ̀ kín wẹ̀. Bá sì tí wẹ̀ tán, màá jẹun. Lẹ́yìn oúnjẹ mi tí mo sinmi, màá bọ́ sórí bẹ́ẹ̀dì, màá sùn díẹ̀. Nígbà tara mi bá sì ti wálẹ̀ dáadáa tí mo ti sinmi dáadáa, màá gbé bíbélì mi àti ìwé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mi kín ṣe ìmúra sílẹ̀ dé ọjọ́ kejì tó jẹ́ Sunday, ọjọ́ ìsinmi. Bí mo ṣe máa ń ṣètò ìparí ọ̀sẹ̀ mi nìyí.

Alẹ́ àná ní ilé ìjọsìn wa ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Nítorí a ní ìpàdé àdúrà ìṣọ́ òru ní ilé ìjọsìn wa ní àná. Àwọn ọ̀rẹ́ mi náà sì wá sí ilé ìjọsìn fún àdúrà. Gbogbo wa la jọ wà níbẹ̀ tajọ gbàdúrà papọ̀. Alẹ́ àná ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn ní ibi ìpàdé àdúrà ní ilé ìjọsìn wa.

Mi ò ní pàtó irú oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀. Mo lè mu tea pẹ̀lú búrẹ́dì, mo sì lè jẹ iṣu àti ẹyin díndín. Ìgbà míì mo lè mu ẹ ùn tea lásán kí n jẹ eyín si. Ìgbà míràn mo sì lè jẹ ìrẹsì. Ṣùgbọ́n kí n tó jẹun ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ mu omi tó lọ́wọ́rọ́. Omi, omi ni mo máa ń fi kọ́ tẹ́lẹ̀ ikùn mi láàárọ̀ kí n tó jẹ ohun kankan l’òwúrọ̀.

Bí èmi ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni, èmi máa kó gbogbo owó tí mò ń gbà lójoojúmọ́, ọwọ́ bọ́n tí ń san owó fún mi ní díẹ̀ díẹ̀ ní púpọ̀, máa kó gbogbo wọn papọ̀. Bí mo bá dẹ̀ ti kó wọn papọ̀ tán, màá ṣe ìpinnu lórí àwọn owó yẹn, màá ṣètò lórí bí mo ti fẹ́ lò ó. A máa pín wọn sí apá bọn tí máa wúlò sí, ní ti owó ilé àbí oúnjẹ tó jẹ́ fún ti tèmi àbí èyí tí mo fẹ́ ná fún ìrìnàjò àbí fún èyí tí mo fẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú. Gbogbo àwọn eleyii ni màá pín sí apá tó máa wúlò. Àwọn tó dẹ̀ yẹ kí n kó lọ sí ilé ìfowópamọ́ báǹkì náà àbí fún ìmúlò ìní bí i stock àbí bond kí ìnì mi kó lè máa dàgbà sí gbogbo àwọn ètò tí màá ṣe ni. Nítorí pé bí èèyàn bá ṣètò owó iṣẹ́ dáradára, kò kì í jẹ́ kí èèyàn ní ìṣòro osì máa mú ọjọ́ iwájú ènìyàn dúró dáradára.

Bẹ́ẹ̀ni, èmi máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé ọjà ààbò yi ò ó jẹ́ oun tó dára láti máa dì tí èèyàn bá wà nínú ọkọ̀ kí èèyàn má ba à rí ìfarapa tàbí àjálù kankan. Ọjá ààbò máa ń dáàbò bo yàn, ó máa ń rán yàn lọ́wọ́. Ó dára, èmi máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń péja. Mi ò péja rí, mi lọ sódo rí débi tí máa ní mo fẹ́ péja. Mi ni léèró rí débi tí n máa ní pé bóyá kí èèyàn kan kó kọ́ mi àbí ká jọ lọ péja tí máa fi mọ̀ ọ́ se. Mi ò mọ̀ bí a ti ń péja.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ e mi nítorí ó fi ìbáṣepọ̀ rere hàn láárín àwọn ènìyàn. Èmi sì máa ń fẹ́ bá àwọn ènìyàn ṣe. Èmi fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí pín pin oúnjẹ ó jẹ́ àmì ìfẹ́. Ó jẹ́ àmì pé ìwà rere wà nínú ẹni yen. Èmi fẹ́ràn áti máa pín oúnjẹe mi láti lè jẹ́ kí àwọn ènìyàn sún mọ́ mi, ká lè ní ìbáṣepọ̀ dáradára.

Bẹ́ẹ̀ ni, mo ti lu etí mi, kì í ṣe èmi fún ara mi gan ni mo lu etí mi. Àwọn òbí mi ló lu etí mi láti kékeré. Nítorí pé tí a bá ti bí ọmọ kékeré àti kékeré, yẹn ni wọ́n ti máa lu etí fún tó bá jẹ́ ọmọbìnrin. Torí bẹ́ẹ̀ àti kékeré ná ti lu etí tèmi, mo lu etí mi.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tí n bá ti wà níru ipò yìí, mo máa mú ọkan mi le. Mi ò ní bẹ̀rù rárá kí ó má bà sí àṣiṣẹ̀ kankan. Èmi o sì gbé ẹsẹ̀ kúrò ní orí gáàsì lórí asẹlẹrétọ̀, mó rọra máa tẹ̀ díẹ̀, díẹ̀, díẹ̀. Màá sì máa tẹ bírèkì náà díẹ̀, díẹ̀. Mi ò ní tẹ bírèkì yẹn ní òjijì, mi ò ní tẹ̀ lójijì. Paápa lórí òpópónà tí bá n yo, mi ò ní tẹ bírèkì yẹn lójijì. Máa ma tẹ díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Màá ma wá ọgbọ́n bí i tí máa darí ọkọ̀ yẹn sí ẹ̀gbẹ́ kan kó má bà sí ìjàmbá pẹ̀lú ọkọ̀ mìíràn. Mo sì le tánná hazard mi náà kí àwọn ọkọ̀ tí ń bọ̀ wọ́n lè mọ̀ wípé ìṣòro wà pẹ̀lú ọkọ̀ tó ń bọ̀.

Bẹ́ẹ̀ni èmi máa ń gbé àpò ẹ̀yìn nítorí pé àpò ẹ̀yìn yìí ò rọrùn láti gbé, ó sì máa ń dín ìrora èjìká kù. Àpò ẹ̀yìn yìí ní àpò púpọ̀ lóríṣìíríṣìí lẹ́gbẹ̀gbẹ́ fún ìṣètò tí èèyàn lè kó fáìlì sí, tí èèyàn lè kó pẹ́ńsù, tó lè kó bírò sí àbí àwọn ohun èlò kọ̀ọ̀kan tí èèyàn lè kó sínú àpò ẹ̀yìn yìí. Àpò ẹ̀yìn yìí èmi máa ń fi gbé lápútọọ̀pù, mo máa sì ń kó àwọn ohun èlò ibi iṣẹ́ mi náà mo máa ń kó sí. Páàpáà jùlọ fún ìrìnàjò òwúlò àpò ẹ̀yìn wúlò láti kó àwọn aṣọ kéékèèké, bàtà àti ohun ìní tí èèyàn fẹ́ mú dání. Àpò ẹ̀yìn wúlò gan láti fi gbé àwọn oríṣìíríṣìí ǹkan òwúlò. Èmi máa ń gbé àpò ẹ̀yìn.

Ohun mímu tí èmi fẹ́ràn jù ni omi ni o. Omi mímu, omi mímu nítorí pé omi mímu dára, ó dára, ó ń ṣiṣẹ́ lára dára dáadáa, ó máa ń fọ ìdọ̀tí ara kúrò, ó sì máa ń jẹ́ kí ènìyàn rígbẹ yà dáadáa. Omi dára, omi lè mi-- òun ní mo fẹ́ràn jù nítorí ó mú ìlera tó dára bá èèyàn. Ìdí tí mo fi fẹ́ràn láti máa mu omi nìyẹn. Omi mímu ni èmi fẹ́ràn jù.

Èmi máa ń pa ohun ọ̀ṣọ́ sára mi, nítorí èmi máa ń fẹ́ kí òórùn tó dùn kó máa ti ara mi jáde. B'èèyàn bá ń lo ohun ọ̀ṣọ́ sára, ó máa ń dín òórùn burúkú, ó máa ń dínkù. T'èèyàn bá dẹ̀ ń pa ohun ọ̀ṣọ́ sára ẹ̀yọ̀n má, èèyàn ènìyàn gan máa rìn pẹ̀lú ìgboyà, nítorí ó mọ wípé òórùn dáadáa kì í ṣe òórùn burúkú ló ń ti ara èèyàn jáde. Èmi ní òróró tí máa ń fi ń pa ara mi tó ní òórùn aládìndùn. Bí m bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìwọ gan máa mọ wípé èèyàn dáadáa kọjá. Mo sì ní àtíkè náà tí máa ń fi ń pa ojú. Mo sì ní ohun, ohun tí máa ń fi ń tẹ̀ sára mi náà. Tùrárí tá ń pè ní perfume tó máa ń ta sánsán dáadáa. Èmi máa ń lo ohun ọ̀ṣọ́, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ta máa ń ṣe nígbà Kérésì ta máa ń pè ní Christmas carol. Bó ti wulẹ̀ pé mo máa ń ṣe àjọ̀dún ọjọ́ ìbí mi, mo sì ń ṣe àjọ̀dún àjọyọ̀ ìgbéyàwó mi, ṣùgbọ́n mo fẹ́ràn àjọ̀dún orin ta máa ń kọ nígbà Kérésìmesì, mo fẹ́ràn rẹ̀ gidi. Nítorí ta bá bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn báyìí, wíwá Ọlọ́run máa sọ̀kalẹ̀ síbẹ̀ bá ṣe é yín. Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì ta máa ń kọ orin ta máa ń pè ní Christmas carol tó jẹ́ pé orin la máa kọ látàárọ̀ dalẹ́. À, mo fẹ́ràn àjọ̀dún yẹn, òun ni mo fẹ́ràn jù.

Irú aṣọ wo ni mo fẹ́ràn láti máa wọ̀? Aṣọ témi fẹ́ràn láti máa wọ̀ ni aṣọ tó rọrùn láti gbé, tó jẹ́ pé ibikíbi tí ń bá lè lọ, kí ó jẹ́ wí pé aṣọ yẹn lè lọ'bẹ̀, aṣọ yẹn ṣeé wọ̀ lọ, tó sì jẹ́ aṣọ tó rọrùn. Irú àwọn aṣọ tí èmi fẹ́ nìyẹn, èmi kì í wọ aṣọ tó bá ṣí ara lẹ̀, èmi kì í wọ aṣọ tó bá fi ara hàn, èmi kì í wọ aṣọ tí ò bá lápá, àbáṣọ tí ò balẹ̀, aṣọ tó kúrú èmi kì í wọ̀ọ́. Bó ti wulẹ̀ pé oríṣìíríṣìí aṣọ ló wà fún òde, bóyá fún à ń lọ sí patí ni o, òjò òde ọlọ́mọ àbí ìgbéyàwó ni, àbáṣọ ọ́fíìsì, àbáṣọ ìdárayá, àbáṣọ táà ń wọ̀ lọ sí ilé ìjọsìn. Aṣọ tí mo lè máa wọ̀ lọ sí gbogbo ibi báyìí ni aṣọ tí mo mọ̀ wípé ó rọrùn láti gbé, kò ní ni mí lára, kò sì ní ṣé ara mi ńlẹ̀, kò ní kúrú àbí tó máa lẹ̀ mọ́ mi pa, pa, pa, pa, pa. Aṣọ tó dẹ̀ balẹ̀, t'ọ́n máa mọ̀ pé èèyàn iyì, èèyàn pàtàkì ló wọ eléyìí. Irú aṣọ tí èmi fẹ́ràn láti máa wọ̀ nìyẹn.

Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀, mo sì fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ náà. Ní ti oníkúlùkù wọn, òun ni iṣẹ́ tí wọ́n n ṣe. Ìmọ̀le òwúrọ̀, ìyẹn máa ń jẹ́ kí a jí ká lọ ṣiṣẹ́ a fàyè gbà wá láti ṣe gbogbo ohun tí a máa ṣe. Ìmọ̀le ìrọ̀lẹ́ rè, òun máa tú wá lára ni nítorí a ti ṣiṣẹ́ lọ látaárọ̀. Àwa padà dé ní ìrọ̀lẹ́, ìmọ̀le ìrọ̀lẹ́ yìí òun ló ń fún wa ní ìsinmi. Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ àti ìrọ̀lẹ́ náà.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni oṣù tí yóò kọjá nígbà tí ọ̀rẹ́ mi ṣe ìyàwó fún ọmọ rẹ̀. Èmi ni mo lọ ra gbogbo àwọn ẹrù ta fẹ́ kó lọ sí ilé ìyàwó. Máa gbé ọkọ̀ kékeré, àwọn váànù yẹn la gbé ta fi kó ẹrù yẹn. Èmi náà dẹ́ra jókòó sí ẹgbẹ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí nǹkan ni mo ti rà ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra aṣọ, mo ti ra bàtà lórí Íńtánẹ́ẹ̀tì rí, mo sì ti ra àwọn ohun èlò ilé náà lórí Íńtánẹ́ẹ̀tì. Ọjà wọ́n sì dáa kò wọ́n jù, kò kọjá àfaradà.